Rárá, mi ò ní gíláàsì ọrùn, mi kì ń lo gíláàsì rárá torí pé ojú mi, ojú mi dá pé ó ń ṣiṣẹ́ dáadáa, ó ń ríran dáadáa. Mo dẹ̀ máa ń ríran dáadáa ní gbogbo ọjọ́ àti wákàtí, ní gbogbo ìgbà, ní gbogbo àkókò àti àsìkò. Torí idí èyí mi ní gíláàsì ọrùn. Iyẹn ti gíláàsì tí àwọn tí ọ ba ríran ráaráa máa ń wọ̀, mi ò ní torí pé mi ò nílò ẹ. Mo máa ń ríran dáadáa, ojú mi dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa, ìdí tí mi ṣe ní gíláàsì ọrùn ni ẹ.

Ìgbà tí mo má n ṣe ìmotótó ilé mi, òun náà ni ní gbogbo ọjọ́, nígbogbo ọjọ́ àbámẹ́ta ni mo má n ṣe ìmotótó ilé mi, torí pé ìgbà náà ni mo má n wà nílé tí mi kín lọ ibi iṣẹ́, tí mi kín ní iṣẹ́ kankan láti ṣe, tí mo má n r'áyé ara mi, tí mo má n r'áyé fúnra mi. Iyén ojó àbámẹ́ta, ọjọ́ tí mo má n ṣe ìmotótó ilé mi nìyẹn. Bó tí ó bẹ ọjọ́ ẹtì mo má n lọ sí ilé ìjọsìn. Fún dí èyí ọjọ́ àbámẹ́ta nìkan ni ọjọ́ tí mo má n ní nílò fúnra mi. Torí ẹ ni mo ṣe ma n ṣe ìmotótó ní ọjọ́ àbámẹ́ta.

Ti mo ṣe ma n ṣe dun àdúrà àbí ti mo ṣe má n gbàdúrà, òun ni pé mo má n gbàdúrà bí Bíbélì ṣe kọ́ mi láti gbàdúrà. Mo má n gbàdúrà, mo má n gbé, mo má n ka iye àdúrà tí ó wà nínú Bíbélì. Ìyẹn tó lọ báyìí wípé Baba wa tí ń bẹ ni ọ̀run, kí a bọ́wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ ti rẹ ni kí a ṣe ní ayé, bí a ti ń ṣe ní ọ̀run. Fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ṣe ń dáríji àwọn tó ń ṣẹ̀ wa. Ṣùgbọ́n má gbà wa sínú ìdánwò, ṣùgbọ́n ó gbà wa lọ́wọ́ Òbí nísìí, torí ìjọba ni ti rẹ, agbára ni ti rẹ, ògo ni ti rẹ, láéláé, amín. Ìyẹn ni o n jẹ, iyẹn ni àdúrà Olúwa, bí Olúwa ṣe kọ́ wa láti máa gbàdúrà ni nínú Bíbélì. Bí mo tiẹ̀ ṣe má n ṣe ìdun àdúrà nìyẹn, tí mo ṣe má n gbàdúrà nìyẹn.

Tí mo ṣe máa ń jí ní òwúrọ̀ náà ni, nípa aago. Mo máa ń fi aago sí, mo máa ń set aago mi sí aago mẹ́jọ. Tí aago mẹ́jọ àárọ̀ bá dé tí pé, o máa ń pariwo sí mi ní etí. Mo ṣe máa ń jí ní òwúrọ̀ niyii Tí n bá dé tí jí mo máa ń fọ eyin mi, mo máa ń mú omi, omi gíláàsì kan. Mo dẹ̀ máa ń ṣe press up láti jẹ́ kí ara mi kó le. Mo dẹ̀ máa ń mú kọfí. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ tí n bá ti jí nìyẹn. Then tí n bá ti wá mú kọfí tán máa lọ wẹ̀. Maa wa ṣètò láti lọ sí ibi iṣẹ́. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ nìyẹn.

Ohun mímu tí mo fẹ́ràn jù kò ju omi lọ. Omi ni ohun mímu tí mo fẹ́ràn jù. Lẹ́yìn omi, kọfí àti tíì, àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ràn jù tó jẹ́ ohun mímu nìyẹn. Àmọ́ ohun mímu kan tí mo fẹ́ràn jù náà ni omi, torí pé mo jẹ́ ẹni tó máa ń ṣọ́ nǹkan tí mo fi sẹ́nu mi. Ìmọ̀ bíi nǹkan tó ti mo fi sẹ́nu mi ló máa, ló máa lọ sí inú mi lọ ṣe nǹkan tí mi mọ̀ níbẹ̀. Torí ẹ ni mo ṣe máa ń ṣọ́ nǹkan tí mo fi sí ẹnu mi. Mí dẹ̀ ní ìfẹ́ sí àwọn nǹkan mímu dídùn torí pé wọn ò dáa fún ara. Torí náà omi ni ohun mímu tí mo fẹ́ràn jù, toripe òun ní ó sára lóre jù tí kò ní sára mi ní ibi kankan.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìmọ̀lẹ̀. Ìmọ̀lẹ̀ tí mo fẹ́ràn jù ni ìmọ̀lẹ̀ òwúrọ̀, ìmọ̀lẹ̀ òwúrọ̀. Ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ ó ní ẹwà àmọ́ mo fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ torí pé ó ń ṣaara mi lóré. Ó ma fún, ó ma fún, ó ma fún ara mi ní Vitamin D. Iyẹn ìmọ̀lẹ̀ òwúrọ̀ torí ẹ́ mo ṣe fẹ́ràn ẹ́ jù. Ó dẹ̀ máa, ó máa mọ ara mi le torí ẹ́ ni mo ṣe fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀. Àmọ́ ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ ó rẹwà ó dẹ̀ pọ́n. Ó jẹ́ ìmọ̀lẹ̀ tí ó ma fẹ́ kí ọ̀ràn nífẹ̀ẹ́ rẹ̀. Àmọ́ torí Vitamin D tí ìmọ̀lẹ̀ òwúrọ̀ ma ń fún mi, èyí tí mo ṣe fẹ́ràn ẹ́ jù ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ lọ ni ẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Dáadáa, mo máa ń rìn ní àlàáfíà, mo dẹ̀ máa ń rìn jẹ́ẹ́jẹ́. Mi kì í ṣebì sí ẹnìkan, mi kì í dáa mu ẹnìkan, mi kì í jẹ́ kí ẹnìkan máa rí ọ̀nà gbà. Torí ẹ ni, mo se máa ń rìn ní àlàáfíà ní gbogbo, gbogbo ìgbà. Mo dẹ̀, mo dẹ̀ gbàgbọ́ wípé ó ṣe pàtàkì kí gbogbo èeyàn náà máa rìn ní àlàáfíà. Kó lè dára fún gbogbo wa kí gbogbo èeyàn le ní àlàáfíà, a ní láti rìn ní àlàáfíà. Gẹ́gẹ́ bí ọmọlúwàbí, mo máa ń rìn ní àlàáfíà.

Mo ṣì máa ń rántí ọ̀rọ̀ àwọn àṣìná mi, òun ni pé ní ọ̀pọ̀ ìgbà mo máa ń kọ wọ́n lẹ̀. Àwọn ọ̀rọ̀ àṣìná mi mo máa ń kọ wọ́n lẹ̀. Mo dẹ̀ máa ń, mo máa ń, mo maa n kọ wọ́n sí orí, orí fóònù mi tí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣìná mi niyẹ́n ní ọ̀pọ̀ ìgbà. Mo maa n á kọlẹ̀, mo dẹ̀ maa n kọ sí orí fóònù mi. Tí n bá de koọ́lẹ̀, mo máa ń rántí, mo máa ń jẹ́ kí nǹkan tí ó bá pamilẹ̀rìn tí mo, tí mo experience kí n tó gbọ́rọ̀ yẹn, mo máa ń, òun ni mo máa ń rántí. Tí n bá ti rántí irú nǹkan bẹ́ẹ̀, mo máa ń rántí ọ̀rọ̀ yen náà ní ẹsẹkẹsẹ. Àwọn ọ̀nà tí mo máa ń gbà rántí ọ̀nà àṣì, ọ̀rọ̀ àṣìná mi ni yẹ́n.

Fóònù alágbéka tí mò ń lò, òun náà ni fọ́ònù tí ilé iṣẹ́ Tecno ṣe. Orúkọ fọ́ònù alágbéka tí mò ń lò ní Tecno, Tecno. Fọ́ònù alágbéka tí mò ń lò, mo dẹ̀ ti ń lò ó tí pẹ́ ọdún kan àti díẹ̀. Mi nífẹ̀ẹ́ sí fọ́ònù òun torí pé kò ń ṣe fọ́ònù gidi. Ó máa ń gbóná bátìrì rẹ̀ ó kò kín pẹ́ tó fi máa jà. Kóde, kóde ojú ẹ̀ o bright to. Ó dẹ̀ máa ń, ó, ó, ó, ó lọ slow gan kò yára. Àwọn èdè tí mi ṣe nífẹ̀ẹ́ sí ni ẹ. Àmọ́ fọ́ònù alágbéka tí mò ń lò náà ni mo ti sọ yen Tecno Pop 8.

Àṣà kan tí ẹbí mi máà ń ṣe oun ní pé wọ́n máa ń pè mí ní jẹun jẹun, ìdí ni wípé mo máa ń yàtọ̀ sí pé mo máa ń jẹun gan mo dẹ̀ ńí fẹ oúnjẹ. Gbogbo nǹkan tí mo bá dáwọ́ mi lé, mo máa ń yọrí, ó máa ń yọrí sí rere, mo máa ń jẹ́ alábori, mo máa ń win, mo máa ń jẹ́, mo máa ń rì ṣe. Ní tori ẹ na ṣé máa n pè mi ń jẹun jẹun. Èyí túmọ̀ sí pé ẹni tó máa ń, tó jẹ pẹ́ gbogbo nǹkan tó bá n ṣe, ó máa ń yọrí sí rere, ó máa ń jẹun bẹ̀, ó máa ń rí owó. Nítorí ẹ wọ́n máa ń pè mí ń jẹun jẹun ni mó máa ń ṣe nǹkan púpọ̀ mo dẹ̀ máa ń jẹun nínú gbogbo ohun kan. Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe nìyẹn.

Irú aṣọ tí mo fẹ́ràn láti wọ òun ni aṣọ ìbílẹ̀ mi, iyen aṣọ àǹkárá. Àwọn aṣọ àǹkárá ti won ran tó ní aàyè tó tóbi tó free, òun ni mo máa ń fẹ́ràn láti wọ, torí pé mo máa ń fẹ́ràn láti wà, you know kí ki áṣọ mii fẹ́ràn ki aṣọ fún mi. Mo fẹ́ràn láti wà free Ni mo ṣe like àǹkárá tí o tóbi torí ki aaye lè gba atẹ́gùn láti wọ mi lára. Torí irú aṣọ tí mo fẹ́ràn ni aṣọ àǹkárá.

Ìlànà ìpolówó mi, òun náà ni Facebook ads. Ẹ ń pè é ní Facebook ads. Ìlànà ìpolówó mi niyẹ́n ibẹ̀ n mo tí máa ń polówó nǹkan tí mo ń ṣe. Ìbẹ̀ dẹ̀ ni mo ti máa ń polówó ọjà. Mo máa ń lo Facebook ads. Torí pé Facebook jẹ́ ibi tí àwọn èèyàn púpọ̀ wà. Àwọn èèyàn púpọ̀ ló ń lo Facebook. You know billions of people tó wà láyé ló ń lo Facebook. Torí ẹ́ ni mo ṣe máa ń lo Facebook láti polówó ọjà torí pé àwọn èèyàn púpọ̀ wà lórí Facebook. Màá dẹ́ rí oríṣìíríṣìí ènìyàn àti ọ̀pọ̀lọpọ̀ customer. Ọ̀pọ̀lọpọ̀ àwọ̀n tí màá bá a ṣe ni orí Facebook. Torí ẹ́ ni mo ṣe máa ń lo Facebook ads. Ìlànà ìpolówó mi ni ẹ́.

Ti mo se maa n tọju ara mi ni wipe mo máa n rí dájú wípé mo wẹ̀, mo wẹ̀, mo mọ̀, mo ge èékánná mi, mo de jẹ oun to dára lásìkò, mo gerun mi. Ti mo se máa ń rí pé mo to ju ara mi ni yẹn, mo máa ń wẹ̀ dáadáa, mo máa ń gé èékánná mi, mo máa ń gerun mi, mo máa ń jẹ oun to dára ní àsìkò, mo máa ń wọṣọ to mó. Bí mo se ma n tọju ara mi ní yẹn. Mo gbudọ tọju ara mi ní ìta àti nínú. Mo de ma n tọju ara mi ní ìta nípa wíwẹ̀, nípa wíwọṣọ tó mọ́, nípa má gé èékánná. Mo de máa ń tọju inú ara mi nípa jíjẹ oun tó dára àti mímu oun tó dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu pirotini. Mo nífẹ̀ẹ́ si pirotini, mo dẹ̀ mọ̀ pé ó jẹ́ nǹkan tí ara wa nílò gan. A lè ṣe, láì máa a lè ṣe, láì máa lo pirotini lára wa. Ìyẹ́ táwón oloyinbo npe ni "protein", ó ṣẹ́ kó wo. Torí̀ ìdí èyí, mo máa ń mu àwọn ohun mímu pirotini. Hmm, pirotini ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì té mi de, nífẹ̀ẹ́ síi ti mo fẹ́ràn. Mo máa ń mu àwọn ohun mímu pirotini loríṣiríṣi ní ọ̀pọ̀ ìgbà.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa, òun náà ni jollof rice. Oúnjẹ tí mo fẹ́ràn jù dẹ́ ni, òun náà ni oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa. Ẹ̀hẹ̀n, ó jẹ́ oúnjẹ tí ìyá mi kọ̀ mí tí mo fojú sí lọ́dọ̀ wọn torí pé mo nífẹ̀ẹ́ síi. Láti ìgbà tí mo ti kọ́kọ́ jẹ ẹ́ tí mo wo pé à, báwo ni, ni mo ti ń béèrè lọ́wọ́ ara mi pé báwo ni èyàn ṣe lè ṣe ǹkan tó dára báyìí. Àti ìgbà yẹn náà dẹ̀ ni mo ti fojú síi ní ọ̀dọ̀ ìyá mi tan ti kọ̀ mí. Mo dẹ̀ mọ̀ ọ́ ṣe dáradára tóri pe mo, mo sè é ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo dẹ̀ tún mọ̀ ọ́ ṣe ju ìyá mi lọ́ ǹsìn. Òun nìkan ni oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè é dáadáa.

Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi tó máa mu wù mí lọ láti lọ fún ìsinmi, òun náà ni ìlú Canada àbí ìlú Norway. Ìlú méjèèjì òun ni àbí Australia. Ìlú mẹ́ta yìí ni ó máa wù mí lọ fún ìsinmi. Ìyẹ́n ni ìkan lára wọn ó máa wù mí lọ fún ìsinmi gan. Àwọn jẹ́ àwọn ìlú tí mo ní lọ́kàn láti lọ, tí mo máa nífẹ̀ẹ́ sí gan, tí mo ti ń lála láti lọ. Àwọn ìlú mẹ́ta yìí, òwò ibẹ̀ ni máa fẹ́ràn láti lọ fún ìsinmi tí màá fẹ́ lọ fún ìsinmi.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn. Nígbà tí mo bá ń sùn, ó máa ń rọrùn gan. Mo jẹ́ ẹni tó máa ń tètè rọrùn sùn, ó dà máa ń jẹ lásìkò. Àwọn ẹbí mi máa ń pè mí ní olóórùn ìṣẹ́jú kan, torí pé tí bá ti jókò, tàkẹ́ tí màá ti di jù, màá sùn ni. Mo máa ń, ó rọrùn fún mi gan láti sùn. Mo máa, ó máa ń rọrùn fún mi láti sùn. So ó máa ń rọrùn nígbà tí mo bá fẹ́ sùn, ó de máa ń rọrùn gbà mo fẹ́ jì nàa. Nígbà tí mo dẹ̀ sùn gbẹ̀yìn, òun náà ni alẹ́ àná.

Rárá, mì kí ń ṣẹni tó nífẹ̀ẹ́ sí ohun ọ̀ṣọ́. Mo rí i gẹ́gẹ́ bí nǹkan tí kò ní ìtumọ̀, nǹkan tí kò ṣe pàtàkì, tí kò ṣe kókó. Mì kí ń wọ ohun ọ̀ṣọ́. Mì kí ń wọ ohun ọ̀ṣọ́wọ́ kankan gẹ́gẹ́ bí ọkùnrin àti ọmọlúàbí. Mì nífẹ̀ẹ́ sí, mi n dẹ̀ rò pé mo nílò ẹ̀, mi ò dẹ̀ rò pé màá wọ, mi ò rò pé màá ever wọ. Mì nífẹ̀ẹ́ sí, mi fẹ́ràn ohun ọ̀ṣọ́, mi n dẹ̀ kí ń wọ ohun ọ̀ṣọ́

Ní ọ̀pọ̀ ìgbà mi kì í jẹun ọ̀sán, mi kì í jẹun lọ́sàn. Àmọ́ tí n bá jẹun ní ọ̀sán, ǹkan tí mo máa ń sábà jẹ, ohun náà ni ẹyin àti iṣu. Ohun mi máa ń sábà jẹ ní ọ̀sán tí n bá jẹun ní ọ̀sán àbí kì í jẹ ogi, kì í mu ogi. Ǹkan tí mo máa ń sábà jẹ ní ọ̀sán ni mi kì í jẹun púpọ̀ ní ọ̀sán, mi ò kí ń sábà jẹun ní ọ̀sán. Oúnjẹ àárọ̀ àti alẹ́ ni mo mú ní ọ̀kúnkúndùn. Àmọ́ tí n bá jẹun lọ́sán, iṣu àti ẹyin mo máa ń sábà jẹ àbí kì í mu ogi.

Tí n bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá mi, èmi ni mo máa ń yanjú ẹ̀ torí pé mò mọ̀ ọ́n pa ẹ́ tí ó tún ṣe ẹ̀rọ ayárabíàṣá mi dáadáa. Tó bá jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú software, mo máa ń tún un ṣe mi, mo máa ń reset ẹ̀. Àmọ́ tó bá ní ṣe pẹ̀lú hardware ẹ́, ìgbà ẹni mo máa ń gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó mọ̀ tún un ṣe. Àmọ́ tó bá jẹ́ software rẹ̀ ni ó bá jẹ́, èmi mo máa ń tún un ṣe. Ìyẹn ni mo mọ̀ ọ́ ṣe dáadáa. Tí mo ṣe máa ń tún, tí mo ṣe máa ń yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi níyẹn.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ àwọn èèyàn, táwọn èèyàn púpọ̀ dẹ níìfẹ́. Àgàgà àwọn oníbàárà mi, wọ́n nífẹ̀ẹ́ mi gan, torí pé mo nẹ́ran ìfẹ́ lára. Mo dẹ̀ jẹ́ ẹni tó lawọ́, tó dẹ̀ máa ń sọ́ òótọ́. Nígbà tí a bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, a máa ń jẹun jẹ papọ̀ ni. Ní gbogbo tí mo bá ń jẹ oúnjẹ ọ̀sán, àwọn oníbàárà mi máa ń bá mi jẹun torí pé wọ́n nífẹ̀ẹ́ mi ọ́ọ́dẹ́. Ọ wá comfortable nì ọ̀dọ̀ mi torí ẹ ni. So bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún ǹkan ṣe. Mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan kéékèèké ṣe ní ilé, bí i bí fáànù bá bàjẹ́, bí iná bá bàjẹ́ àbí bí áyọ̀nù bá bàjẹ́, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo mọ̀ tún ṣe ní ilé. Mo máa ń tún nǹkan púpọ̀ ṣe ní ilé. Tí nǹkan onígi ná bá bàjẹ́, mo má a ń kan iṣò mọ̀ padà. Fún dí ẹ̀yìí mo, mo lè sọ wipé mo mọ̀ nǹkan tún ṣe. Mo mọ̀ àwọn nǹkan tún ṣe dáadáa, àgàgà àwọn nǹkan tí àwọn èèyàn ń lò nínú ilé mo mọ̀ tún ṣe. Mo mọ̀ àwọn irinṣẹ́ mìí naa tún ṣe bí i irinṣẹ́ ìfọṣọ, irinṣẹ́ ìfọbọ́. Mo mọ̀ àwọn irinṣẹ́ ì tún ṣe.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀ tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní pyjamas. Mo ní aṣọ wíwẹ̀ tí óun ni mo máa ń wọ kín tó wẹ̀ àti tí n bá wẹ̀ tán. Éhn, mo ní. Ó tóbi, ó wà comfortable, ó dé o ó ní òwú púpọ̀ lára. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa wọ kín tó wẹ̀ àti tí n bá wẹ̀ tán. Mo dé ra ní oṣù tó kọjá, oṣù tó kọjá ni mo ra àti ìgbà yen de ni mo tí ń lò. So mo ní aṣọ wíwẹ̀

Ní ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́ a ò kí ń gba àwọn awo láàyè, a ò kí ń gba wa láàyè láti lo fóònù wa. Àmọ́ tí mo bá nílò láti lo fóònù mi, tí mo bá dẹ̀ ní ìpè tí mo ṣe máa ń dáhùn ni mo máa ń jáde, mo máa ń jáde lọ dáhùn. Mo máa ń jáde sí ìta tí mi ti ní disturb àwọn tó ń siṣẹ́, mo máa lọ dáhùn e Mo tẹ̀ máa rí pé mo ṣekíà kí wọ́n tó fura bí i kí wọ́n tó máa sọ̀rọ̀ àbí tí kí ọ̀gá mi tó rí mi, mo máa rí pé mo ṣekíà. Mo tẹ̀ padà lọ sí ibi iṣẹ́ mi tí mo ṣe máa ń dáhùn ìpè ní ibi iṣẹ́ níyẹn, tí mo ṣe máa ń dáhùn fóònù mi, tí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ níyẹn.

Akoko tí mo ṣètò aago ìjí mi sí, ọ̀un naà ní àkókò mẹ́jọ. Óun ní mo ṣètò aago ìjí mi si torí pé mo nílò láti lọ sí ibi iṣẹ́ láti wà ní ibi iṣẹ́ ní aago mẹ́sàn án. Torí ẹ́, mo ṣẹ̀ ṣètò aago ìjí mi sí aago mẹ́jọ torí pé ìwẹ̀ mi má a ń yára àti àwọ̀ nǹkan mi tí mo má a ń ṣe ó má a ń yára bí i kí aago mẹ́sàn án tó lù, mo ti wà ní ọ̀nà ìbí ìṣẹ́, mo ti fẹ́ dé ibi iṣẹ́. Aago tí mo, àkókò tí mo tẹ̀ ṣètò àkókò ìjí mi sí niyen.

Rárá, mi kì í na ara mi. Mo jẹ́ ènìyàn tó nífẹ̀ẹ́ ara rẹ̀ gidi gan. Mo nífẹ̀ẹ́ ara mi gidi gan, gẹ́gẹ́ bí ìyá mi ṣe kọ́ mi, gẹ́gẹ́ bí Jésù dẹ̀ ṣe kọ́ mi, wípé mo ní lò lá ti rìn fẹ́ ara mi, kí n tó lè ṣọ́ bí mo nífẹ̀ẹ́ ẹlòmí, àbí kí n tó lè nífẹ̀ẹ́ ẹlòmí. Mo nífẹ̀ẹ́ ara mi gan, mi dẹ̀ kí n na ara mi. Ǹkan bá máa ṣe bí mo ṣe fẹ́, àbí kí ǹkan lọ bí mo ṣe fẹ́, mi kì í na ara mi. Mo máa dìde, mo dẹ̀ máa push á dànù, mi kì í na ara mi.